Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́ torí ní òwúrọ̀ ni mo máa múra láti lọ sí ibi iṣẹ́, ṣùgbọ́n ní àṣálẹ́ ni mo máa padà sí ilé láti wá wá ń kan tí máa fi sára máa dẹ̀tú.

Mo ti lọ sí òde lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ òde ni mo ti lọ. Ode ìṣefàájì, òde ìṣeré ìdárayá, òde ìṣe, ẹ́, ìkójọpọ̀. Ode lóríṣiríṣi ni mo ti lọ. Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí dáadáa.